Bẹ́ẹ̀ni, èmi nífẹ̀ẹ́ sí láti máa pín oúnjẹ mi torí wípé, ẹ́, ìgbà mi ani lọ́pọ̀lọpọ̀ igbà mi o kin lè jẹun tan lẹ̀ ẹ kán ná. Tí ó sì jẹ́ wípé tí mo bá kọ́kọ́ jẹ díẹ̀ nínú oúnjẹ náà lásìkò kan, tó bá ti le lẹ́yìn wá gbana tó bá se díẹ̀ sí, má ṣe tún jẹ hin tó bá kú. Eéh, eléyìí ni ó má n sábà ṣẹlẹ̀ sí mi, agaga ní ọwọ́ àárọ̀ tó jẹ́ wípé mo n kanjù lọ ibi iṣẹ́ àti wípé èmi kò ní àǹfààní láti jẹ oúnjẹ púpọ̀ kí n má ba jẹ́ ki o má ba dí pé yóò má mú orun kún mi lẹ́nu iṣẹ́. Eéh, eléyìí ni ó jẹ́ wípé o je idi pàtàkì tí mo fi máa n pín oúnjẹ mi. Eéh, tó sì jẹ́ wípé tí mo bá kọ́, tí mo bá kọ́ jẹ díẹ̀ ní ilé, iyòókù má gbé lọ ibi iṣẹ́ tí má sì jẹ kó tó di pé mo lọ fún oúnjẹ ọ̀sán nínú iṣẹ́. Eéh, eléyìí má n ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ igbà tó sì jẹ́ pé kò fẹ́ wọ́pọ̀ nínú àwọn àsìkò to jẹ pe máa kan jẹun lẹ́ẹ̀kan náà. Eéh, lẹ́yìn eléyìí ni lọ tún jẹ́ wípé mo máa nífẹ̀ẹ́ láti, ẹ́, fún àwọn èèyàn kàjọpín oúnjẹ mi jẹ. Eéh, tó jẹ́ wípé àwọn tó má awon lé awon eléyìí máa wà jẹ́ àwọn tí ó jẹ́ bi olólùfẹ́ mi àti àwọn ta jọ je ọ̀rẹ́, òun ni mo máa n bá ṣeléyi ò. Mi ò n bá ará àta ṣe irú nǹkan báyìí torí, ẹ́, oúnjẹ mi mo gbà wípé, ẹ́, ẹ́, ǹkan tí ó wà fún èmi àti àwọn tí mo bá dámo dáadáa ni. Eéh, oúnjẹ tí mo bá jẹ àwọn tí won bá n jẹ́, tọ wá jẹ́ ọ̀rẹ́ mi inú mi ló yẹ ká jo jẹ́. Tori Eéh, tó bá jẹ́ ará àta ó lè máa rorò kúrò. Eéh, mi ò sì fẹ́ irú nǹkan báyìí fún ara mi. Eéh, eléyìí ló fi jẹ́ wípé mi ò n sábà pín oúnjẹ pẹ̀lú ará àta tí ó bá n ṣe ọ̀rẹ́ inú mi tàbí àwọn ẹbí mi.

Orin fújì, òun ni mo fẹ́ràn láti máa gbọ́ nígbà tí mo wà kékeré. Torí àwọn orin fújì, lò orin tó jẹ́ wípé wọ́n máa ń kìlọ̀ iwabá jẹ láwùjọ. Àwọn orin yìí má ń jẹ́ orin tó mọ́gbọ́n wá tí ó sì jẹ́ wípé wọ́n máa ń kó àwọn ènìyàn ní ẹ̀kọ́ tó pọ̀. Èh, tí ó sì jẹ́ wípé, díẹ̀ lára wọn náà ni àwọn orin tó wà fún ìdárayá, èh, tó jẹ́ pé àwọn ènìyàn níkan máa ń fi, àwọn ènìyàn máa ń fi dá ara wọn lárayá ni. Ṣùgbọ́n àwọn orin bí i ti orin Alhaji Sikiru Ayinde Barrister, èh, èh, àwọn àlà, èh, Saheed Osupa àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ n ló jẹ́ wípé wọ́n máa ń kọrin láti fi kìlọ̀ ìwà ìbàjẹ́, láti fi kọ́ni lẹ́ẹ́kọ̀ọ́, láti fi fi ẹwà èdè Yorùbá láti fi hàn. Tí ó sì jẹ́ pé aláwọ̀n tí wọ́n jẹ́ alárìíyá náà, tí jẹ́ pé wọ́n máa ń fi orin dára yín lára yá lásán n ló pọ̀jù nínú orin wọn. Eléyìí ara wọn ni, èh, Ọ̀túnba Wasiu, èh, Pasuma, èh, èh, Wasiu Ayinde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ó sì jẹ́ wípé gbogbo àwọn orin yìí ni mo máa ń gbádùn láti máa gbọ́. Èh, láti kékeré ni mo ti máa ń gbọ́ àwọn orin àwọn olórin fújì tí ó fi di àsìkò yìí. Tí ó sì jẹ́ wípé, èh, àwọn àwo òún, àwọn àwo tón ti ṣe ń kékeré n mo sì ń gbọ́ di ìsinyìí. Èh, ẹ̀kọ́ kan mo máa ń gbọ́ àwọn orin takasufe àtàwọn orin, èh, hip hop ayé ìsín. Èh, ṣùgbọ́n gbogbo àwọn orin, àwọn orin hip hop ayé ìsín kò lè, kò sí, kò, mi ò nífẹ̀ẹ́ rẹ̀ tó àwọn orin ayé, ayé àtijọ́, àwọn orin fújì ayé àtijọ́. Èh, mean pé ẹ̀kọ̀kan náà, mo máa ń gbọ́ àwọn orin bí i ti orin ti ilẹ̀ Nàìjíríà tí àwọn ọmọ, àwọn ọmọ olórin Nàìjíríà kọ gẹ́gẹ́ bí Burna Boy, Wizkid, Davido. Èh, tí ó sì jẹ́ pé ẹ̀kọ́ kan, òun ni mo máa ń gbọ́ àwọn orin wọ̀nyí.

Àwọn nǹkan, àwọn nǹkan tí mo máa fẹ́ràn kó wà lórí pizza mi ni, ehn, àlùbọ́sà, tòmátò, ẹ̀fọ́, òlu, ehn, pẹ̀lú àwọn ẹran. Mo má fẹ́ràn láti ra pizza ní, ehn, àwọn ìgbà tí mo bá ti jáde, kí ó sì jẹ́ wípé ó wà lára àwọn nǹkan tí mo máa ń jẹ fún ìgbafẹ́ títè mi ná. Ehn, tí mo bá ti fẹ́ lọ ràá, mo máa ń lọ sí, ehn, ilé tí ó ti ní àwọn tí mo máa ń bá ra tí ó ti jẹ́ olùbàrá mi, kí ó sì jẹ́ wípé àwọn oníbàárà oun náà ni wọ́n ti dá mi mọ̀ pé ní ibe, òrékòré ni mo máa ń wá bá wọn yà, ilé iṣẹ́ ni mo máa ń bá wọn nàjà. Kí ó sì jẹ́ wípé tí mo bá ti fẹ́ ra àwọn ohun, tí mo bá ti fẹ́ ra pizza, òun ni màá ti sọ fún wọn pé eléyìí tí ó ní ẹran dáadáa, àgàgà ẹran adìẹ, tó sì ní gbogbo àwọn èròjà tí mo ti kọ́kọ́ sọ ṣáájú, òun ni mo fẹ́ràn si. Tí màá sì tún sọ fún wọn pé kí wọ́n bá mi fi áta sí dáadáa, kó ta yẹ́ríyẹ́rí, torí èmi máa ń nífẹ̀ẹ́ sí kí pizza tí mo bá jẹ kó láta dáadáa. Kí wọ́n sì ti mọ̀ mi pé bí èmi ṣe máa ń fẹ́ ìrírí títè mi kó jẹ́ léle yìí. Ehn, eléyìí ni ó sì jẹ́ wípé tí mo bá ti ràá mo máa ń gbádùn ẹ̀. Ehn, àwọn tí mo máa ń sábà lọ rà á òun ni ilé-iṣẹ́ Domino, ehn, Domino Pizza. Tí ó sì jẹ wípé, ehn, mo ti ní, ehn, wọ́n ti mọ̀ pé mo fẹ́ ẹ̀ sí ààrin oṣù kan kí n máa wá yojú sí wọn, kí n máa wá bá wọn ra. O kéré tán, eeméji sí ẹ́ẹ̀mẹ́ta. Ehn, eléyìí ló jẹ́ wípé tí mo bá ti lọ síbẹ̀ báyìí wọ́n ti dá mi mọ̀ gẹ́gẹ́ bí oníbàárà tí wọ́n sì mọ̀ bí mo ṣe máa ń fẹ́ kí àwọn nǹkan, mọ̀ àwọn, wọ́n mọ àwọn nǹkan tí mo máa ń fẹ́ lórí pizza mi, tí wọ́n sì mọ̀, tí wọ́n sì mọ̀ mi gẹ́gẹ́ bí, ehn, ẹni tí, ehn, tí wọ́n mọ̀ pé, ehn, bi emi ṣe máa ń ṣe tèmi oun ní eléyìí.

Ti mo bá ṣe ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, òun man béèrè tí mo man ṣàgbéyẹ̀wò àwọn èrò wọn àtàwọn ìṣọ̀rọ̀ sí wọn. Ehn, eleyi ló máa ń jẹ́ wípé, ehn, bá ṣe máa ń sọ sí àwọn ǹkan kọ̀ọ̀kan tí wọ́n bá ń sọ̀rọ̀ lè lórí tí mo bá rí wípé ó dàbí pé kò fẹ́ bá wọn dára mu, òun ni màá lọ rorún jinlẹ̀ lórí ẹ̀, tí màá sì ro ọ̀nà àgbà ta tún lè, ta tún lè fi mú ǹkan òun láti jẹ́ kí ó tún jẹ́ ǹjẹ́ àwọn oníbàárà wa yóò nífẹ̀ẹ́ sí. Ehn, bí mo bá ṣe ń mú èrò tuntun wá, òun léyìí tí ó sì jẹ́ wípé mo máa ń wo ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa àti ohun tí mo tún ní, mo rò pé àwọn oníbàárà tí wọ́n tún, tí wọ́n tún nífẹ̀ẹ́ sí láwọn àsìkò kọ̀ọ̀kan. Nítorí pé, ehn, wọ́n ní, ehn, àsìkò kan olórí ayé, ehn, ìgbà kọ̀ọ̀kan ni ó máa ń ní ohun tuntun tí wọ́n ṣe lásìkò òun, tí ó sì jẹ́ wípé láwọn àsìkò wọ́n ní wípé ayé bá ti yí kí ọmọ bá wọ́n yi ni tí ìgbà bá ti yí, níyẹn ni a máa bá ìgbà yí. Ehn, nítorí eléyìí ló fi jẹ́ wípé a ní láti máa ṣe ohun ọ̀tún láti máa jẹ́ kí àwọn oníbàárà wa kan máa ń nífẹ̀ẹ́ sí àwọn ǹkan tá ń ṣe. Ehn, láwọn ìgbà mí ẹ̀wẹ́, náà, lórí ẹ̀rọ ayélujára lórí íńtánẹ́ẹ̀tì, òun ló jẹ́ wípé mo máa ń rí àwọn ǹkan tó máa ń fún mi ní ìmísí, àwọn, mo máa ń rí àwọn ohun tó máa ń fún mi ní ìmísí láti lè mú èrò tuntun wá tí ó sì jẹ́ wípé àwọn ìmísí yìí òun ni màá ṣiṣẹ́ lé lórí tí màá sì sọ di ohun tí ó di ǹkan ọ̀tún. Eléyìí ni àwọn ǹkan tí mo máa ń ṣiṣẹ́ lé lórí tí mo sì máa ń, ọ̀nà tí mo fi máa ń gbé, mú èrò tuntun, tí mo máa ń mú èrò tuntun wá tí yóò sì jẹ́ àwọn tí ó wúlò fún iṣẹ́ wa àti ilé iṣẹ́ wa lápapọ̀

Àwọn ìgbádùn mi ni n tí kò gùn, nini lára tó jẹ́ wípẹ́ àwọn nǹkan táwọn ènìyàn yòókù tọ́n ń gbádùn, n náà l'èmi náà máa ń gbádùn, èh, tí mi ò sì, tí mi ò sì ní nǹkan kan míì yàtọ̀. Àwọn ìgbádùn mi ni kí n jẹun tó dáa, kí ń bá àwọn ọ̀rẹ́ mi, kí n lọ sí ilé ìgbafẹ́ tó dára, kí n sì bá àwọn ọ̀rẹ́ mi kí n bá wọn, kí n bá wọn sọ̀rọ̀, ká bá ara wa dọ́wẹ̀ẹ́kẹ̀ Ẹ̀ kí n wà nínú ilé, kí n wà nílé mi, kí èmi àti olólùfẹ́ mi, ká jọ máa bá ara wa ṣeré nínú ilé, kí èmi àtàwọn ọmọ mi, gbogbo wa ká jọ máa bá ara wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ ìgbádùn fún mi ni. Tí ó sì jẹ́ wípẹ́, eléyìí òun ni ó máa ń dùn mọ̀ mi nínú. Kí ń máa ṣe nǹkan gidi, kí ń ṣe nǹkan tó jẹ́ nǹkan ìwúrí. Ni ẹnu iṣẹ́ láwùjọ ni ó tún máa ń jẹ́ ohun tó máa ń mú ìgbádùn àti ìbàlẹ̀-ọkàn wá fún mi. Tí ó sì jẹ́ wípé, n tó jẹ́ olórí ìgbádùn mi, òun ni k'ọ́kàn mi ó balẹ̀. Tí mo bá ti nífọ̀kànbalẹ̀ tí mi ò ní n tí mò ń rò, ní nǹkan tí ó ń gbé mi, tí ó tó ń pá mi láyà, tí mi ò bá ti ní nǹkan ọ̀hún, eléyìí gangan ni olórí ìgbádùn fún mi. Àwọn kan a máa lò, a máa jẹ́ wípẹ́ tó bá jẹ́ wípẹ́ bóyá kán kóbìnrin àbí kán mu ọtí, òun ni ó máa ń jẹ́ ǹnkan ìgbádùn fún wọn, l'ọ́n fi máa ń ṣe ǹnkan ìgbafẹ́. Ṣùgbọ́n èmi kò ń ṣe ẹni irú èèyàn báyìí, èmi kì í kóbìnrin, mi ò sì ń mu ọtí, kódà mi ò ń fa sìgá gan-an. Àwọn nǹkan ìgbádùn tèmi ni l'èmi ti sọ yẹn.